Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, mo fẹ́ràn oúnjẹ tó máa ń ní ata dáadáa. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, oúnjẹ tí èèyàn bá fẹ jẹ, ó gbọdọ̀ ní ata. Ata rodo gbúdọ̀ wàá ń bẹ́, ata ṣọ̀ǹbọ gbúdọ̀ wàá ń bẹ́, tomato náà gbúdọ̀ wàá ń bẹ́, gbogbo ẹ gbudọ̀ lata dáadáa kó má baà má rìn yàn lọ́kàn.

Àjọ̀dún ọdún kérésì ni ọdún tí mo fẹ́ràn yàtọ̀. Ní ọdún kérésì, ọdún kérésì jẹ́ ọdún alárinrin tó jẹ́ pé ní gbogbo àgbáyé ni wọ́n ti ń ṣàjọyọ̀ àjọ̀dún náà. Ọdún kérésì dẹ́tùn jẹ́ ọdún tí ó máa ń, wọ́n máa ń mú ìfìfunni dání, ó máa ń mú ìfẹ́ dání. Ọdún náà jẹ́ ọdún tó àjọ̀dún tó yàtọ̀ jù ní gbogbo àgbáyé. Nítorí náà, àjọ̀dún ọdún kérésì ni mo fẹ́ràn jù.

Ẹ bí a ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò. Oríṣiríṣi ọ̀nà la le gba ra ohun èlò. Àkọ́kọ́, èèyàn le rà lórí ẹ̀rọ ayélujára èyíí tí íńtánẹ́ẹ̀tì. Bí èèyàn bá lọ sórí afẹ́fẹ́ lórí íńtánẹ́ẹ̀tì, lórí àwọn ọjà orí afẹ́fẹ́, àwọn bí ọjà Jumia, ọjà Temu, láti ibẹ̀, èèyàn le rí oríṣiríṣi ohun tí èèyàn bá nílò. Bo ya fún ìpèsè oúnjẹ ni àbí ohun kóhun tí èèyàn bá fẹ́ fi ṣe, èèyàn ó ríra ní orí àwọn ẹ̀rọ ayélujára. Bẹ́ẹ̀ sì ni, a tún ní àwọn ọjà tí wọ́n ti ń ná títà àti títà àti ríra ní ìlú Ìbàdàn. Tí èèyàn bá lọ sí ọjà beere, tí èèyàn bá nílò ìpèsè ohun èso, bí èèyàn bá dé ọjà oje, èèyàn ó rí oríṣiríṣi ìpèsè fún èso èèyàn ó ríra. Bí èèyàn bá ń wá láti ra ohun ìpèsè fún oúnjẹ, bí èèyàn bá dé ọjà Bodija, èèyàn ó rí oríṣiríṣi oúnjẹ ni ríra. Bí èèyàn bá wá wá ohun èlò bí aṣọ àbí ohun èlò bí bàtà, góólù, eh, ìfọ́pá, ìfọsẹ̀ lóriṣiríṣi, èèyàn ó ríra ní Ògùnpa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So bí èèyàn bá nílò ohun èlò ní ilẹ̀ yòó ní ẹni ní ibikíbi tí èèyàn bá wà, èèyàn ó gbìyànjú láti dé ọjà tó bá wà ní àyíká èèyàn àbí agbègbè èèyàn. Ọjà tó bá súnmọ́ èèyàn jùlọ. Ó rí ṣe yàrá sí, ọjà sì ń bẹ káàkiri àbí àwọn oun tó máa ń pàtẹ káàkiri tí èèyàn le rí ohun èlò rà.

A bí mi ní oṣù Èrèlé, oṣù Èrèlé ọdún 1998 ni a gbé bí mi. Oṣù Èrèlé ni a ń pè ní oṣù February, oṣù kejì nínú ọdún. Oṣù Èrèlé ni a gbé bí mi.

Uhm, mo máa ń jẹ oúnjẹ alẹ́ níbi agogo méje àṣálẹ́ tàbí ago mẹ́jọ alẹ́. Ohunkóhun tó bá ti ń kọjá àwọn àsìkò yìí kò dára kí ènìyàn máa jẹun ní àsìkò náà. Àwọn elétò ìlera won ti fi sí oríṣiríṣi ìdí tó ṣe dára kí ènìyàn kó máa jẹ, kó máa tètè jẹun alẹ́. Paapàa jùlọ, ẹni tó bá ń wá láti ṣe ẹran ara kù, ẹni tí ó bá fẹ́ kí ikùn rẹ̀ kó tóbi ju ara lọ, ẹni tó bá sì ń wá láti jó ara díẹ̀, láti jó omi ara díẹ̀, ó ṣe kókó kó máa jẹun. Àwọn míràn wà tó je pé pàápàá wọ́n máa ń, wọ́n máa ń sọ fún wọn pé kí wọ́n mọ jẹ oúnjẹ alẹ́ bí aago mẹ́fà àbí aago méje alẹ́ ó pẹ́ jù. Wọn sì ní ètò tó dà bi eni pé ó dàjú tí ó sì dà kí èeyàn máa gbìyànjú rẹ̀ bi èeyàn bá ń pẹ́ jẹun. Paapàa jùlọ tí ó bá ti jẹ oúnjẹ, àwọn oúnjẹ tó bá le, àwọn oúnjẹ bíi ẹ̀bà, bíi àmàlà, bíi fùfú. Irú àwọn oúnjẹ hun ò kí ń ṣe oúnjẹ tí ó dára kí èèyàn máa jẹ ní tí ago bá ti pẹ́ jù, bí ago bá pẹ́ jù, bí ago mẹ́sàn án bá ń lù, bí ago mẹ́wàá bá ń lù kò dá kí èeyàn máa jẹ irú àwọn oúnjẹ baun. Èèyàn lè jẹun ní ọwọ́ ago mẹ́fà ìrọ̀lẹ́ àbí ago méje alẹ́. Bí ó wa bá ṣe diẹ́ sí i, èeyàn wá lè wá jẹ èso kékeré kí èèyàn fi le. Ṣùgbọ́n àkókò tó daà jù toyé kí èèyàn máa jẹun alẹ́ bí ọwọ́ ago mẹ́fà ṣi owo.